Àkòrí ọ̀rọ̀ yìí sọ wípé "Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ?" Èmi kì í lọ sí ìṣẹ́gun ọdẹ o. N kò tilẹ̀ mọ ohun tí a ń pè ní ìṣẹ́gun ọdẹ pàápàá. Nítorí ìdí èyí, n ò fẹ́ kí a ṣe àtúnkọ̀ tàbí àtúndà ọ̀rọ̀ yìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Orí Google Cloud ni mo máa ń sábà fi àwọn fáìlì mi pamọ́ sí pàápàá nítorí wípé Google Cloud a máa bá gbogbo ẹ̀rọ ìléwá alátagbà tí Android wá bí a bá ti rà á.

Nígbà tí mo bá sín, mo máa ń fi ọwọ́ mi tàbí aṣọ ẹlẹ́wọ́ pẹlẹbẹ mi bọ imú àti ẹnu mi kí àwọn kòkòrò àìfojúrí tí ó jáde mọ́ sísín mi kí ó má baà bọ́ sínú afẹ́fẹ́ kí ó sì ṣe àwọn ẹlòmíràn tí ó wà ní agbègbè mi ní ìjàmbá.

Èso jíjẹ jẹ́ oun tí ó dára tí ó sì máa ń ṣe ara lóore. Nítorí ìdí èyí, mo fẹ́ràn láti máa jẹ èso gidigidi. Lára àwon èso tí mo fẹ́ràn láti máa jẹ ni, èso ìbẹ́pẹ, èso ọ̀gẹ̀dẹ̀, mo fẹ́ràn èso máńgòrò pápá, mo sì tún fẹ́ràn èso ọsàn mímu.

Mo máa ń fọ eyín mi ní ẹẹmeji lójúmọ́. Alákọ̀kọ́ ni ní òwúrọ̀ lẹ́yìn tí mo bá ti jẹ oúnjẹ àárọ̀ mi tán, n ó fọ eyín mi. Eléèkejì tí mo sì máa ń fọ eyín mi ni ní àṣálẹ́ lẹ́yìn tí mo bá ti jẹ oúnjẹ alẹ́ mi tán tí mo sì ti ń palẹ̀ mọ́ láti lọ sùn.

Lára àwọn ohun tí mo máa ń wá tàbí wò nínú òṣìṣẹ́ tuntun tí mo bá fẹ́ gbà, ohun ni akíkanjú, ìsomoluabí, àti ìmọ̀ tí ó kúná nínú iṣẹ́ tí mo fẹ́ gba òṣìṣẹ́ tuntun náà fún. Nítorí ìdí èyí, mo máa ń farabalẹ̀ dáradára láti ṣe ìwádìí nípa àwọn òṣìṣẹ́ mi kí n tó gbà wọ́n.

Mo fẹ́ràn eré ìdárayá púpọ̀púpọ̀. Ọ̀kan lára àwọn eré ìdárayá tí mo sì fẹ́ràn ju ni eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ẹgbẹ́ eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí mo fẹ́ràn jù òun ni ẹgbẹ́ eré ìdárayá tí à ń pè ní Liverpool, èyí tí ó wà ní ìlú Gẹ̀ẹ́sì.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíyà àwòrán, mo sì fẹ́ràn àwòrán yíyà láti kékeré mi, ṣùgbọ́n n kò sábà mọ àwòrán yà dáradára nítorí idi eyìí títí di ẹni yìí ni mo sì máa ń fẹ́ láti rí ènìyàn kan tí ó lè kọ́ mi bí a ti ń yà àwòrán dáradára.

Nígbà kúùgbà tí ẹ̀rọ ayárabíàṣá mi bá ní ìṣòro kí ìṣòro, ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń rí pé mo mú un lọ sí ọ̀dọ̀ àwọn onímọ̀ ẹ̀rọ tí ó pọ́jú òṣùwọ̀n. Àwọn eleyii ni wọ́n sì máa ń bá mi yanjú ìṣòro kí ìṣòro tí ẹ̀rọ ayárabíàṣá mi bá ní.

Èmi kì í ṣe ẹni tí kì í jẹ ẹran o. Mo máa ń jẹ ẹran dáradára nítorí pé ẹran jẹ́ ọ̀kan lára oúnjẹ tí ó ní ohun èròjà afáralókun protein nínú dáradára. Nítorí ìdí èyí, mo fẹ́ràn láti máa jẹ ẹran gidigidi tí mo bá ń jẹ oúnjẹ mi.

Oṣù tí a bí mi ni oṣù ogún eléyi tíi ṣẹ oṣù August. Ọjọ́ tí a sì bí mi nínú oṣù náà ni ọjọ́ karùn-ún nínú oṣù Ògún. Nítorí ìdí èyí, ọjọ́ ìbí mi jẹ́ ọjọ́ karùn-ún nínú oṣù Ògún nínú ọdún 1980.

Bẹ́ẹ̀ni, mo ti lọ ṣọdẹ rí. Ṣùgbọ́n èyí ti pẹ́ gidigidi o. Nígbà tí mo sì wà ní kékeré ní ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ kíláàsì kẹta, piramary 3, mo lọ ṣe holiday ní abúlé àwọn bàbá mi. Ní ìgbà yìí sì ni mo tẹ̀lé wọn lọ ṣe ọdẹ ní ibi ẹẹkan tàbí ẹẹ̀méjì.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn láti máa ṣe ètò ǹkan mi dáradára. Ohunkóhun tí mo bá fẹ́ ṣe, mo máa ń gbìyànjú láti jẹ́ kí ó wà ní ètò bí ó ti tọ́ àti bí ó ti yẹ dáradára. Nítorí pé ẹ̀kọ́ ìmọ̀ ìṣòtò ǹkan ni ohun tí mo kọ́ ní ilé-ẹ̀kọ́ gíga.

Irú ojú ọjọ́ tí mo máa ń fẹ́ràn jùlọ ni ojú ọjọ́ tí ó bá dára láìsí òjò rárá, tí oòrùn kò sì pọ̀jù, tí ojú ọjọ́ dára fẹ́ẹ́rẹ́fẹ́ tí ó rọrùn láti rìn káàkiri tàbí láti jókòó nínú ilé láìní sí oru tí kì yóò ṣì sí oòrùn kankan rárá.

Àwọn ojú òpó ayélujára tí mo wà tóbi mẹ́ta tàbí mẹ́rin. Mo wà ní ojú òpó ayélujára ti Facebook. Mo wà ní ojú òpó ayélujára ti Twitter, pàápàá bẹ́ẹ̀ ni mo tún wà ní ojú òpó ayélujára ti Google àti ti YouTube.

Àkórí ọ̀rọ̀ tí a fún mi níbí sọ wípé, "Ṣé o ní nọ́mbà orílẹ̀?" ṣùgbọ́n n ò mọ̀ ohun tí à ń pè ní nọ́mbà orílẹ̀ o. N ò sì fẹ́ kí a ṣe àtúnkọ́ tàbí àlàyé ohun tí à ń gbìyànjú láti sọ níbí yìí. Kí ni ohun tí à ń pè ní nọ́mbà orílẹ̀ gangan fàá?

Àkórí ọ̀rọ̀ yìí sọ wípé, báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Ímeèlì mi jẹ́ ímeèlì àdáni, kì í ṣe ímeèlì ibi iṣẹ́ rárá. Nítorí ìdí èyí, n kò nílò ètò tí ó pọ̀ rẹpẹtẹ kankan láti ṣe fún ímeèlì mi.

Èmi kì í mu òògùn lójoojúmọ́ o, n kò ti è fẹ́ràn òògùn mímu rárá pàápàá. Ṣùgbọ́n ní ẹ̀ẹ̀kọ̀kan tí mo bá ríi wípé ara mi ṣe bí ẹni tí ó fẹ́ ní àìlera, mo máa ń ṣe àyẹ̀wò kínníkínní láti lè mọ irú àìlera tí ó jẹ́, mo sì máa ń lo òògùn tí ó bá tọ̀ àti tí ó yẹ láti lè mú irú àìlera bẹ́ẹ̀ kúrò ní kíákíá.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni mọ́ímọ́í. Mo fẹ́ràn mọ́ímọ́í ẹlẹ́pọ̀, mo sì tún fẹ́ràn tí mọ́ímọ́í mi tí ó bá ní ẹja, ẹdẹ́, ẹyin àti ọ̀pọ̀lọpọ̀ ohun èlò aṣaralóore nínú rẹ̀ pàápàá. Ẹ̀wà ni a fi ń ṣe mọ́ímọ́í. Nítorí idi ẹ̀ yìí, mo fẹ́ràn mọ́ímọ́í dáradára.

Nígbàkúùgbà tí mo bá fẹ́ gba ọwọ́ ènìyàn, tí ó bá jẹ́ ẹlẹgbẹ́ mi ni onítọ̀hún tàbí ẹni tí kò tó mi, n ó na ọwọ́ sí onítọ̀hún, n ó sì fi ọwọ́ lu ọwọ́ pẹ̀lú onítọ̀hún, n ó sì mí ọwọ́ náà ṣẹ́rẹ́ṣẹ́rẹ́. Sùgbọ́n tí ó bá jẹ́ ẹni tó jù mí lọ ni n ó tẹríba kí n tó gba ọwọ́ onítọ̀hún.

Bátìrì fóònù mi dára gidigidi ó sì máa ń gbé mi tó ọjọ́ méjì sí ọjọ́ mẹ́rin, ní ì tí ó ní í ṣe pẹ̀lú bí mo bá ṣe lò ó. Tí mo bá lo fóònù mi dáradára gidigidi yóò gbé mi fún ọjọ́ méjì, ṣùgbọ́n tí mo bá ń rọra lò ó kí nkan fi gba ẹ̀pẹ̀ kí n sì fi pe ẹ̀pẹ̀ lásán, ó lè gbé mi tó ọjọ́ mẹ́rin tàbí márùn-ún.

Mo fẹ́ràn láti máa gbọ́ orin nítorí pé orin jẹ́ ohun tí ó máa ń múnú ẹni dùn tí ó sì máa ń mú orí ẹni yá. Lára àwọn orin tí mo fẹ́ràn ni orin hip hop, orin fújì, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń fẹ́ láti máa gbọ́ orin gospel èyí tí í ṣe orin ìhìn rere.

Mo lọ rí dókítà kẹ́yìn ní bí oṣù mẹ́rin sẹ́yìn. Ìdí tí mo sì ṣe lọ rí dókítà ní àkókò yìí ni wípé mo ṣe àkíyèsí wípé mo máa ń tọ̀ tó bí ẹẹ́mẹ́ta tàbí ẹẹ́mẹ́rin kìlẹ́ tó mọ́. Fún ìdí èyí, mo yára kíá lọ rí dókítà láti ríi wípé ohun gbogbo ṣiṣẹ́ bí ó ti yẹ kó ṣiṣẹ́ ní àgò ara mi.

Mi kì í sábà ra ẹ̀rọ ayárabíàṣá tuntun tàbí pàrọ̀ ẹ̀rọ ayárabíàṣá mi láì ṣe wípé eléyìí tí mò ń lò lọ́wọ́ bàjẹ́ tàbí sọnù. Fún ìdí èyí, ó máa ń tó ọdún méjì, mẹ́ta tàbí mẹ́rin ní ọgbà mìíràn pàápàá kí n tó ra ẹ̀rọ ayárabíàṣá tuntun.

Àkòrí ọ̀rọ̀ yìí sọ wípé nígbà wo ni o máa ń fàá, fàá tí ó ní àmì dòmí lórí, èyí kò yẹ mi rárá o. Fún ìdí èyí, ń ò fẹ́ kí a ṣe àtúnkọ gbólóhùn yìí. Nígbà wo ni o máa ń fàá, kí ni à ń gbìyànjú láti sọ gangan, gangan?

Ní ọ̀pọ̀ ìgbà, ohun tí mo máa ń ṣe tí mo bá ń dúró dè nǹkan ní í ṣe pẹ̀lú irú ohun tí mò ń dúró dè pàápàá. Bóyá owó ni mò ń dúró dè kí ènìyàn mú wá fún mi ni tàbí mò ń dúró dè kí ènìyàn gbé nǹkan kan wá fún mi. Ní ọ̀pọ̀ ìgbà ohun tí mo máa ń ṣe ni wípé kí n jókòó, kí n sì máa kọrin tàbí máa kàwé.

Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́, wọ́n kọ́ wa bí a ti máa ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ first aid. Ṣùgbọ́n n kò tíì ní ìdí kankan láti ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún ẹnikẹ́ni rí. Nítorí ìdí èyí, mo lè sọ wípé bẹ́ẹ̀ ni mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ bí ó tilẹ̀ jẹ́ pé n kò tíì ṣe ìrànwọ́ àkọ́kọ́ rí fún ẹnikẹ́ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ ní pàápàá òfin lílo ojú òpópó, nítorí pé òfin ìyára ọkọ̀ àti òfin lílo ojú òpópó jẹ́ ọ̀kan lára òfin eléyìí tí ó máa ń jẹ́ kí ìjàmbá ojú òpópó àti ìjàmbá ọkọ̀ kí ó dínkù dáradára.

Àkórí ọ̀rọ̀ yìí sọ wípé, 'báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí?' Èyí kò yẹ mí dáradára nítorí pé n ó fẹ́ láti mọ iṣẹ́ tó kẹ́yìn ní ibo gangan. Ṣé ìgbéyàwó iṣẹ́ ilé ẹ̀kọ́ mi tí ó kẹ́yìn ni àbí ìgbéyàwó iṣẹ́ ibi iṣẹ́ mi tí ó kẹ́yìn?

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè ní ọ̀pọ̀ ìgbà tí àwọn tí a jọ wà nínú ẹ̀rọ ìgbésókè náà bá jẹ́ àwọn tí mo mọ dáradára. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ènìyàn tí n kò mọ̀ rí ni, lẹ́yìn ìkíni, n kì í bá ènìyàn sọ ọ̀rọ̀ o.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù, ṣùgbọ́n n kò ní ju aṣọ òtútù bí i méjì lọ nítorí pé agbègbè ibi tí mo wà níbí yìí kì í sábà sí òtútù rẹpẹtẹ. Àsìkò òjò nìkan ni òtútù máa ń wà tí a sì máa ń nílò láti wọ aṣọ òtútù lẹ́ẹ̀kọ̀ọ̀kan.

Àwọn áàpù tí mo máa ń lò jù ni àwọn áàpù ayélujára bí i WhatsApp láti tẹ àtẹ̀ránsẹ́ sí àwọn ọ̀rẹ́ mí, bíi Facebook láti wo àwọn ohun tí ó ń lọ ní ilẹ̀ ayé àti láti ka àwọn ohun tí àwọn ènìyàn ń sọ káàkiri àgbáyé.

N kìí sábà wọ fìlà rárá. Àyàfi ní ẹ̀ẹ̀kookan tí mo bá fẹ́ jáde ní ojú ọ̀sán gánrín tí òòrùn sì ń yọ gidigidi. Níru àwọn ìgbà báyìí nìkan ni mo máa ń wọ fìlà láti fi bo orí mi kí òòrùn náà má báà wọnú ara mi púpọ̀ jù.

N kò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà rárá, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan tí mo bá jáde tàbí tí mo bá wà ní ẹnu iṣẹ́ tí ebí sì ń pa mí gidigidi tí kò sí ohun kan kan tí mo lè jẹ, mi kì í ní ohun kan kan tí mo lè ṣẹ́jú pé kí n ra oúnjẹ ní ojú òpópónà lọ.

Oníṣẹ́ ọwọ́ aládáni ni mo jẹ́. Fún ìdí èyí, ìṣòro ní ibi iṣẹ́ sì jẹ́ oun kan tí a kò lè ṣaláìrí. Nítorí ìdí èyí, mo máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ní ọ̀nàkọnà tí mo bá rí pé ó tọ́ láti fi kojú rẹ̀ ni.

Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ wípé ó dára láti má a mu omi dáradára, omi tí mo máa ń mu lọ́jọ́ ọjọ́mú a má a tó ìwọ̀n òṣùwọ̀n omi lítà méjì tàbí jù bẹ́ẹ̀ lọ. Pàápàá nírú ìsìn yìí tí ó jẹ́ àsìkò ẹ̀rùn tí ọ̀run sì wà dáradára, mo máa ń mu omi gidigidi lọ́jọ́ ọjọ́mú.

Dídarí òṣìṣẹ́ jẹ́ ohun tí ó gba ọgbọ́n, nítorí pé àwọn òṣìṣẹ́ ẹ̀mí wà tí wọ́n jẹ́ ọ̀lẹ aláìníkanṣe. Nítorí ìdí èyí, ọwọ́ líle díẹ̀, ọwọ́ rírọ̀ díẹ̀, òhun ni a máa ń fi darí òṣìṣẹ́ láti ríi wí pé a kò ja òǹroro ní ibi iṣẹ́ wa.

Àkòrí ọ̀rọ̀ yìí sọ wípé, "Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù?" Kí ni a ń pè ní gọ́ọ̀mù nínú gbólóhùn èdè tí a pè níbí gangan, ń ò fẹ́ láti mọ̀. Ṣé gọ́ọ̀mù ni a ń gbìyànjú láti sọ ní àbí ohun kan mìíràn tí a ń pè ní gọ́ọ̀mù gangan tí a ń gbìyànjú láti sọ nípa rẹ̀?

Kò sí irú orin tí èmi kò fẹ́ràn láti máa gbọ́ tí ó bá ti jẹ́ orin tí ó dùn, tí ó wu etí gbọ́, tí ó sì lárinrin. Íbà ṣe orin ìgbàlódé hip hop ni tàbí orin ìgbàlódé R&B bí ó sì ṣe orin fújì tí í ṣe orin ìbílẹ̀ wa ni tàbí orin ìhìnrere gospel.

Àkórí ọ̀rọ̀ yìí sọ wípé “Kí ni ìgbádùn rẹ?” Mọ jẹ́ ènìyàn tí ó fẹ́ràn ohun mèremère tí ó dára dáradára. Nítorí ìdí èyí, ohun tí mo lè pè ní ìgbádùn mi ni ohunkóhun tí ó bá fún mi ní ìrọ̀rùn, tí ó fún mi ní ìtura, tí ó sì fún ọkàn mi ní ayọ̀.

Mo fẹ́ràn láti ṣe iṣẹ́ ní àkókò iṣẹ́, ìbá ṣe iṣẹ́ ìta gbangba ni tàbí iṣẹ́ inú ilé. Àwọn Yorùbá sọ wípé iṣẹ́ ni ògùn ìṣẹ́. Fún ìdí èyí, ibi kí ibi tí iṣẹ́ bá wà tí ó bá ti jẹ́ iṣẹ́ tí ó sanwó dáradára fún mi, ṣíṣe ni, ìbá ṣe iṣẹ́ ìta gbangba tàbí iṣẹ́ inú ilé.

Àkórí ọ̀rọ̀ yìí sọ wípé ìgbà mélòó ni o máa ń wọ ojú àwòrán lọ́jọ́ojúmọ́, ṣùgbọ́n èyí kò yẹ mi kúná tó. Fún ìdí èyí, n ò fẹ́ láti bẹ̀rẹ̀ wípé ṣe ojú àwòrán amóhùnmáwòrán tẹlifíṣàn ni à ń sọ nípa rẹ̀ ni tàbí ojú àwòrán jígí.

Nígbà tí òjò bá rọ̀, tí ó bá jẹ́ ìta ni mo wà tí mò ń ṣiṣẹ́ lọ́wọ́ ni, tí òjò náà bá pọ̀ dáradára, mo máa ń wá abẹ́ òrùlé kan láti sá sí kí òjò náà fi dá. Ṣùgbọ́n tí ó bá jẹ́ òjò kékeré winiwini ni, mo máa ń tẹ̀síwájú láti máa ṣe iṣẹ́ mi lọ ni.

Òwe Yorùbá sọ wípé "A beere ọ̀nà kì í ṣìnà". Fún ìdí èyí, ní ìgbà kú ìgbà tí mo bá jáde lọ sí ibi tí ǹ kò mọ̀ rí, tí ọ̀nà sì rújú lójú mi, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn láti lè rí pé ǹ kò sọnù, ǹ kò si ṣìnà rárá.

Béèni mo féràn ìpàdé lórí fóònù, nítorí pé ní opolopo ìgbà, ìpàdé lórí fóònù máa ń ràn ni lówó láti dín àkókò kú áti láti lè wá ní ibi ìpàdé tàbí gbo òhùn tí ó ń sele ní ibi ipade láì ní láti jáde ní ilé ènì rárá.

Àkòrí ọ̀rọ̀ yìí sọ wípé "ṣé etí rẹ dára?" èyí kò ye mi rára o, ṣùgbọ́n láì dé ìnàpẹnu, n ò fẹ́ láti sọ wípé "bẹ́ẹ̀ni, etí mi dára, etí mi lẹ́wà, ó wà bí ó ṣe wà, ó sì ń ṣiṣẹ́ dáradára, mo gbọ́rọ̀ kíníkíní Nítorí ìdí èyí, mo gbà wípé etí mi dára.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún àwọn nkan ṣe. Bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo nkan kọ́ ni mo mọ̀ bí a ti ń tún ṣe, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nkan pẹpẹ́pẹ́ tí a máa ń lò nínú ilé àti ní àyíká wa ni mo mọ bí a ti ń tún ṣe tí mo sì lè tún ṣe fúnra mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ẹ̀rọ àgbéká tẹlifóònù tí mò ń lò lọ́wọ́ yìí papà lórí Íńtánẹ́ẹ̀tì ni mo ti rà á. Nítorí pé ní ọ̀pọ̀ ìgbà ni a máa ń rí ẹ̀yà ọ̀pọ̀lọpọ̀ nǹkan dáradára láti rà lórí Íńtánẹ́ẹ̀tì ju ní agbègbè wa lọ.

Mi kì í sábà lọ sí ọjà o, nítorí pé ọkùnrin ni mí. Àyàfi tí ọjà tí mo fẹ́ rà bá jẹ́ ọjà ọkùnrin, eléyií nikan ni ó máa ń mú kí n lọ sí ọjà fúnra mi. Ìgbà tí mo lọ sí ọjà kẹ́yìn jẹ́ bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn nígbà tí mo fẹ́ ra aṣọ fún ọmọ mi ọkùnrin.

Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀tọ́ láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn, nítorí wípé oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò aládani ni mí. Fún ìdí èyí, ní ìgbà kú ìgbà tó bá wù mí láti lọ ṣe iṣẹ́ mi ní ìlú mìíràn, kò sí ẹnikẹ́ni tàbí ohunkóhun tí ó lè dá mi dúró.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Nítorí pé agbègbè ibi tí mo wà ní ibí yìí ní ìlú Abẹ́òkúta ní ẹ̀yà ìlú ẹ̀yà ìpínlẹ̀ Ogun ní Nàìjíríà. Ó jẹ́ agbègbè tí ó ní àlàáfíà dáradára tí kò sí ìjàngbọ̀ kankan rárá.

Yàtọ̀ sí omi, ohun mímu tí mo fẹ́ràn tóbi méjì tàbí mẹ́ta. Ṣùgbọ́n láàrin gbogbo wọn, mílìkì jẹ́ ọ̀kan gbòógì tí mo fẹ́ràn jùlọ nítorí pé mílìkì jẹ́ ohun mímu tí ó ní ohun aṣaralóore protein tí ó pọ̀ dáradára nínú.

Ìrìn àjò sí ilé mi kò jìnnà púpọ̀, kì í sì ju bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tàbí ogún ìṣẹ́jú lọ tí mo bá wọ ọkọ̀ tàbí tí mo bá gun ẹ̀rọ alùpùpù. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan tí mo bá gbìyànjú láti fi ẹsẹ̀ mi rìn láti ilé mi dé ibi iṣẹ́, ó máa ń gbà mí tó bí ọgbọ̀n ìṣẹ́jú tàbí ogójì ìṣẹ́jú láti dé bẹ̀.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ọjọ̀. Nítorí pé ní àkókò yìí, òjò a máa rọ̀, a sì máa mú kí ilẹ̀ tutù, a sì máa mú kí ara kí ó tùní. Àti n pé ní àkókò yìí, òjò a máa rọ̀, a sì máa mú kí ohun ọ̀gbìn kí ó wù, eléyìí tí ó sì ń mú kí àwọn àgbẹ̀ kí ó lè dáko, ki wọ́n sì fún wa ní oúnjẹ pàápàá.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti tó bi ogun ọdún sẹ́yìn tí mo ti gun kẹ̀kẹ́ kẹ́yìn, ṣùgbọ́n síbẹ̀ ìgbàkúùgbà tí mo bá rí kẹ̀kẹ́, mo ṣì lè gún un. Ìbá à ṣe kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ méjì tàbí kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta, gbogbo ẹ̀ mo lè gùn ún dáradára.

Láti lè ríi wípé mo ṣe tayọ àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi, mo máa ń ríi wípé mo ní ìgbáradì tó kúnná, mo sì máa ń gbìyànjú láti tètè dé ibi iṣẹ́ kí ń ba lè tètè bẹ̀rẹ̀ kí n sì ṣiṣẹ́ dáradára ju àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi tí ó kù lọ.

Lẹ́yìn tí mo bá ti wẹ̀ tán l'òwúrọ̀, kí n tó wọ aṣọ mi láti múra ibi iṣẹ́, mo máa ń fi ìpara sára kí ara mi kí ó lè dán kí ó sì jọ̀lọ̀ dáradára. Nítorí pé bí ènìyàn bá wẹ̀ ní òwúrọ̀ tí kò bá fi ìpara sára, ara rẹ̀ yóò rí korokoro, kì yóò sì jọ̀lọ̀ kì yóò sì dán dáradára.

Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jùlọ ní ibi iṣẹ́ mi ni afẹ́fẹ́ alátagbà Íńtánẹ́ẹ̀tì àti ẹ̀rọ alátagbà kọ̀ǹpútà. Nítorí pé eléyìí jẹ́ àwọn ohun èlò tí a máa ń lò púpọ̀ jùlọ ní ibi iṣẹ́ mi.

Ìṣòro oríṣìíríṣìí ni ó lè ṣẹlẹ̀ ní ibi iṣẹ́. Ọ̀nà tí a sì máa ń gbà kojú wọn ni láti ṣe pẹ̀lú irú ìṣòro tí ó bá jẹ́. Fún ìdí èyí, ohun tí mo máa ń kọ́kọ́ ṣe ni kí n kọ́kọ́ mọ irú ìṣòro tí ó wà láti kojú. Ẹ́lẹ̀yìí ni ó sì máa ń rànmi lọwo láti lè kojú ìṣòro náà dáradára.

Àkòrí ọ̀rọ̀ yìí sọ wípé, báwo ni ó ṣe máa ń kojú ìdènà ọkọ̀, wọn ò sì fẹ́ láti bẹ̀rẹ̀ wípé ìdènà ọkọ̀ bí i ti bá ó gan gan ni a sọ nípa rẹ̀. Ṣé ìdènà ọkọ̀ lójú òpópóò ni? Àbí ìdènà ọkọ̀ nípa tí pé tí ọkọ̀ bá bàjẹ́ lójú ọ̀nà?

Èmi kì í jí ní kùtùkùtù o, nítorí pé ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ṣiṣẹ́ lórí ẹ̀rọ-ìbánisọ̀rọ̀ mi títí di agogo méjìlá tàbí agogo kan òru kí n tó sùn. Fún èdíẹ̀ yìí, mi kì í jí ní kùtùkùtù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mi ni mo ti máa ń ṣe sílẹ̀ láti alẹ́.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ́ rí, mo sì máa ń lọ sí àgọ́ ní ọdọọdún pàápàá. Nítorí pé ní ọdọọdún ni ilé ìjọsìn mi máa ń ní àgọ́ ìpéjọpọ̀ àdúrà fún ìparí ọdún níbi tí a tí máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìṣọ́ rẹ̀ lórí wa fún ọdún èyí tió ń tàn lọ tí a sì máa ń fi ọdún tuntun tí ó ń bọ̀ lé Ọlọ́run lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún eléèétí ṣe oṣù ọ̀gún ni a bí mi. Mo sì mọ̀ wípé àmì ìràwọ̀ fún àkókò yìí ni àmì ìràwọ̀ kìnnìún eléèétí ṣe àmì líò tó sì túmọ̀ sí àmì ìfẹ́ àti okun.

Ní àṣálẹ́ tí mo bá dé láti ibi iṣẹ́ mi tàbí tí mo bá parí iṣẹ́ mi ní àwọn ọjọ́ tí mo bá ṣiṣẹ́ láti ilé, ohun tí mo máa ń ṣe ni kí n sinmi, kí n sì ṣeré pẹ̀lú àwọn aya àti ọmọ mi. Tí mo bá ṣìṣe tán, n ó jẹun, n ó sanra, n ó sì lọ sùn.

Oríṣìíríṣìí ni ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ tó wà àti wípé gbogbo ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ni ó fi ara jo ara wọn papó. Síbẹ̀, a tun lè sọ wípé gbogbo ìgbàgbọ́ ni ó jẹ́ àtọwọ́dọ́wọ́. Fún ìdí èyí, n kò le sọ wípé mo gbàgbọ́, bẹ́ẹ̀ ni n kò le sọ wípé n kò gbàgbọ́ rárá nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata, ṣùgbọ́n n kò fẹ́ràn oúnjẹ tí ata inú rè bá pọ̀ jù. Ohun gbogbo ní láti wà ní ìwọ̀ntún ìwọ̀sàn. Fún ìdí èyí, mo fẹ́ràn kí ata nínú oúnjẹ mi kí ó wà ní ìwọ̀ntún ìwọ̀nsi, kí ó má kere ju, kí ó sì má pọ̀ jù.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba ímeèlì àìwúlò lẹ́ẹ̀kọ̀kan nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò lè ṣe aláìgbá ímeèlì àìwúlò. Ṣùgbọ́n, gíméèlì mi ó ti ṣe é ní eleyii tí ó jẹ́ pé tí ímeèlì àìwúlò bá wọlé inú spamu ni ó máa ń lọ.

Láti tọrọ àforíjì, ènìyàn ni láti sọ àwọn ọ̀rọ̀ bíí "ẹ dáńkú, ẹ jọ̀wọ́, mo bẹ̀bẹ̀, ẹ f'oríjì mi, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́." Àwọn eléèni àwọn ọ̀rọ̀ tí mo máa ń sọ láti tọrọ àforíjì bí mo bá ṣe ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá sùn, nítorí pé eléyìí yóò bo ara mi dáradára, kì yóò jẹ́ kí òtútù mú mi tí atẹ́gùn bá fẹ́ púpọ̀, kì yóò sì jẹ́ kí ẹ̀fọn jẹ mí bí ẹ̀fọn tàbí yànmúyánmú bá wà ní iyàrá ibi tí mo sùn sí.

Èmi kò ní àìsàn eyín tàbí àìsàn ẹnu kankan nítorí pé láti kékeré ni mo ti máa ń ṣe ìmọ́tótó ẹnu mi dáradára tí mo sì máa ń fọ eyín mi dáradára papa. Nítorí ìdí èyí, èmi kò tíì ní ìdí láti lọ wo eyín mi rí ní ìgbà kankan.

Kọ̀ǹpútà mẹ́ta ni mo ní, méjì ń bẹ ní ibi iṣẹ́ mi, ẹyẹkọ́ sì ń bẹ ní ilé mi. Kọ̀ǹpútà méjì tí ó wà ní ibi iṣẹ́ mi jẹ́ kọ̀ǹpútà alágbèésórí tábìlì tí à ń pè ní desktop, nígbà tí kọ̀ǹpútà tí ó wà ní ilé mi jẹ́ kọ̀ǹpútà alágbèéká tí à ń pè ní laptop.

Bẹ́ẹ̀ni mo máa ń lọ sí ilé ìjọsìn. Onígbàgbọ́ òdodo ni mí, fún ìdí èyí ó pọn dandan fún mi láti lọ sí ilé ìjọsìn láti lọ jọ́sìn sí Ọlọ́run. Mo máa ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́ àìkú tí a máa ń ní ìsìn ìjọsìn láti agogo mẹ́jọ títí di agogo mọ́kànlá.

Ọmọ tó bá ṣiṣẹ́ déédé, ó di dandan kó ní àsìkò ìgbádùn. Fún ìdí èyí, mo fẹ́ràn láti má a tọ́jú ara mi nípa jíjẹ oúnjẹ tó dára, kí n wọṣọ tó dára, kí n mu ọtí àsìkò nígbà tí mo bá ní owó rẹ̀, kí n sì gbé ìgbésí ayé tí ó ládùn tí ó lárinrin.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò láti fi ṣe ohunkóhun tí mo bá fẹ́ ṣe, ìbá ṣe láti kọ̀wé, láti jẹun, láti mú nǹkan tàbí láti ṣe ohunkóhun tí mo bá fẹ́ ṣe. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò gẹ́gẹ́ bí i ọwọ́ àkọ́kọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ ohun tó nílò láti lo ọwọ́ méjì ni n óò lo ọwọ́ òsì àti ọwọ́ ọ̀tún mi papọ̀.

Àkórí ọ̀rọ̀ yìí sọ wípé, ṣé o máa ń wọ ìbọrùn? Ìbọrùn tí ó ní àmì dòdòdòo lórií. Eléyìí kò yé mi dáadára kúná tó. Ṣé ohun tí à ń gbìyànjú láti sọ ni wípé ṣé mo máa ń wọ ẹ̀gbà ọrùn àbí ìbọrùn tí a máa fi ń bo ọrùn ni à ń sọ nípa rẹ̀?

Àkórí ọ̀rọ̀ yìí sọ wípé, “ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí?” Láàkọ́kọ́, n ò fẹ́ láti sọ wípé àkórí ọ̀rọ̀ tàbí ìbéèrè yìí kò jágẹrẹ tó, nítorí pé ó dàbí ẹni pé “ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí?” ni à ń gbìyànjú láti sọ.

Oríṣiríṣi ìlànà ni a lè gbà polówó ọjà, èléyi tí ó sì máa níí ṣe pẹ̀lú irú ọjà tí a fẹ́ tà àti irú ibi tí a ti ń ta ọjà náà. A lè polówó ọjà lórí ayélujára, bẹ́ẹ̀ ni a lè polówó ọjà nínú ẹ̀rọ amóhùnmáwòrán.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti ṣìnà nígbà tí mo wà ní kékeré, ṣùgbọ́n ní ìgbà tí mo ti dàgbà tán, mo máa ń gbìyànjú láti ríi wípé mo rí àrídájú tàbí ní àrídájú ohun tí mo fẹ́ ṣe tàbí ibi tí mò ń lọ kí n tó bẹ̀rẹ̀. Fún ìdí èyí, mi kì í sábà ṣìnà mọ́

Àtẹ̀gùn jẹ́ ohun tí a máa ń gbé ẹsẹ̀ lé tàbí ohun tí a máa ń kọ́kọ́ tẹ̀ mọ́lẹ̀ nígbà kúgbà tí a bá fẹ́ gun ibi tí ó ga. Fún ìdí èyí, mo fẹ́ràn láti rin àtẹ̀gùn nítorí pé mo fẹ́ràn láti máa gun ibi tó ga. Pàápàá ilé tí ó bá jẹ́ ilé alájà kan, alájà méjì tàbí alájà mẹ́ta yóò nílò àtẹ̀gùn.

Ilé ìṣẹ̀mbáyé jẹ́ ilé àtijọ́ tí àwọn bàbá ayé àtijọ́ máa ń lò. Fún ìdí èyí, mo lè fẹ́ràn láti lọ sí ilé ìṣẹ̀mbáyé fún ìrìnàjò ẹ̀kọ́ ni ṣùgbọ́n n kò lè fẹ́ràn láti lọ sí ilé ìṣẹ̀mbáyé fún gbígbé.

Ìrìn àjò lọ sí ìlú mìíràn jẹ́ ọ̀kan lára àwọn ohun tí ó lè fúnni ní ìmọ̀ kún ìmọ̀ àti ìrírí kún ìrírí. Fún ìdí èyí, ó dára láti máa rin ìrìn àjò lọ sí ìlú mìíràn. Mo sì ti rinna àjò lọ sí ìlú mìíràn rí dáradára.

Ẹ̀mi kì í bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀ o, nítorí pé ẹ̀mì kì í ṣe ẹnìyan kan tí ọ̀kan máa ń bínú ṣá láì nì dìí. Fún ìdí èyí, ẹ̀mì kì í bínú, ìbá à ṣe nígbà mo wà nínú ọkọ̀ ni tàbí nígbà tí mi ò sí nínú ọkọ̀. Ayafi tí mo bá ní ìdí kan tàbí èkejì tí ó yẹ kí n bínú sí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ijó jíjó. Mo sì ní ìgbàgbọ́ wípé ijó jíjó jẹ́ ọ̀kan lára àwọn ohun tí a lè ṣe gẹ́gẹ́ bí eré ìdárayá tí ó láyọ̀ tí ó sì lárinrin láti mú ara wa máa ṣe kébékébé dáradára.

Àkòrí ọ̀rọ̀ yìí sọ wípé, "Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ?" gbólóhùn "pàrọ̀" tí ó wà nínú àkórí ọ̀rọ̀ yìí kò yemi rárá. Mo rí i wípé àmì remi ló wà lórí rẹ̀ èyí tí ó jásí "pàrọ̀", ṣùgbọ́n ohun tí à ń gbìyànjú láti sọ níbí yìí kò yemi rárá.

Ní bí oṣù mẹ́ta sẹ́yìn, mo rin ìrìn-àjò lọ sí ìlú Èkó láti lọ kún ọ̀rẹ́ mi àti alábàáṣiṣẹ́pọ̀ mi kan lọ́wọ́ ní ibi iṣẹ́ kan tí ó gba níbẹ̀. Eléyìí sì jẹ́ ìgbà tí mo rìnna àjò fún iṣẹ́ kẹ́yìn.

Àkòrí eléyi so wípé báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ. Fún ìdí èyí, ń ò fẹ́ láti kọ́kọ́ bere nà wípé owó wo ni owó náà àti wípé báwo ni a ti rí owó náà. Ṣé owó iṣẹ́ tí a bá yọ ṣẹ papọ̀ ni tàbí owó tí èèyàn kan fún wa lọ́fẹ̀ láṣan?

Nígbà kúùgbà tí mo bá fẹ́ fún ènìyàn ní ẹ̀bùn, mo máa ń kọ́kọ́ gbìyànjú láti mọ irú onítọ̀hún dáradára kí n ba lè mọ irú ẹ̀bùn tí onítọ̀hún yóò fẹ́ràn tàbí irú ẹ̀bùn tí yóò wúlò fún onítọ̀hún. Nítorí pé mo fẹ́ràn láti máa fún ènìyàn ní ẹ̀bùn tí yóò jọjú.

Àkòrí ọ̀rọ̀ yìí sọ wípé “ṣé o fẹ́ràn jiiyan?” ṣùgbọ́n eléyìí kò yé mi rára, pàápàá ọ̀rọ̀ tí ó gbẹ̀yin “jiiyan” pẹ̀lú àmì mídò lórí rẹ̀ yìí kò yé mi ohun tí à ń gbìyànjú lánṣọ́ níbí yìí rárá. N ó sì fẹ́ kí a ṣe àtúntò tàbí àtúnkọ̀ àkòrí yìí.

Oríṣìíríṣìí ọ̀nà ni a lè gbà rán ènìyàn lọ́wọ́, bíi kí a fún ẹni tí ó ṣe aláìní ní owó tàbí aṣọ tàbí oúnjẹ. Ọ̀nà míì tí a tún lè gbà rán ènìyàn lọ́wọ́ ni bí kí a bá ènìyàn tí kò níṣẹ́ lọ́wọ́ wáṣẹ́ kí ó ni toun bá à lè máa rí ọ̀nà àtijẹ.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Oríṣiríṣi oúnjẹ ni mo sì mọ̀ bí a ti ń sè pàápàá. Mo mọ̀ bí a ti ń se ìrẹsì, mo mọ̀ bí a ti ń se ẹ̀wà, mo mọ̀ bí a ti ń se iṣu, mo mọ̀ bí a ti ń se ọbẹ̀ ẹ̀gúsí, mo mọ̀ bí a ti ń se ọbẹ̀ ẹ̀fọ́, bẹ́ẹ̀ ni mo sì le gún iyán.

Ní ọjọ́ àjọyọ̀, ọjọ́ ìbí mi, mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó dára, mo fẹ́ràn láti máa wọ aṣọ tó dára pàápàá, bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa gé àkàrà òyìnbó. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹwẹ, mo tún máa ń fẹ́ràn láti máa jáde kí n sì lọ ṣe ìtọrẹ àánú fún àwọn aláìní.

Ìsinmi ọdọọdún jẹ́ ohun tí ó dára fún ènìyàn gbogbo láti máa ní ààyè láti sinmi lẹ́nu iṣẹ́ wọn. Ṣùgbọ́n ní àkókò yìí èmi kò tíì ní ọjọ́ kankan rárá tí mo máa ń lò fún ìsinmi ọdọọdún lẹ́nu iṣẹ́ mi nítorí pé oníṣẹ́ ọwọ́ aládàáni ni mo jẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣe, mo sì máa ń mú káàdì ìṣe mi dání pẹ̀lú mi lọ sí ibikíbi tí mo bá ń lọ ní ìgbà kú ìgbà. Nítorí pé eléyi jẹ́ ọ̀kan lára àwọn ohun àkọ́kọ́ tí a máa ń fi sọ fún ẹni pé ẹni báyìí ni mo jẹ́ àti pé iṣẹ́ báyìí ni mò ń ṣe.